Ṣàlàyé ohun èlò tí o wà lọ́wọ́ rẹ lójojúmọ́. Ohun èlò àkọ́kọ́ tó máa ń wà lọ́wọ́ mi lójojúmọ́ ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi jẹ́ nǹkan tí mo máa ń lò lójojúmọ́ láti fi bá àwọn èèyàn mí sọ̀rọ̀, ayélujára àti láti fi máa kọ́ ìmọ̀ àti òye lórí íńtánẹ́ẹ̀tì.

Báwo ni o ṣe dé ibi tí ó wà nísinsìnyí? Ìbèrè tí ó ṣe pàtàkì ni ìbèrè yìí jẹ́. Láàkọ́kọ́, kí n ṣe agbára tìtẹ̀ emi ni mo fi dé ibi tí mo wà. Agbára Olúwa Ọlọ́run baba àgba ola Ọlọ́run làwá ń jẹ. Ṣùgbọ́n lẹ́hin ọlá Ọlọ́run, iṣẹ́ àṣekára tún jẹ́ e nǹkan pàtàkì. Iṣẹ́ àṣekára àti kí ènìyàn mọ ibi tó ń lọ kí ó dè ṣiṣẹ́ fún ibẹ̀.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Lóòtítọ́ àti lódodo ẹranko ọ̀sìn máa ń jẹ́ ǹkan tó da. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mi ò fi taratara gba ti ẹranko ọ̀sìn, so fún ìdí èyí, mi kọ́ ní ẹranko ọ̀sìn.

Sọ fún wa nípa ẹ̀pà àti kúlíkúlí. À, ẹ̀pà àti kúlíkúlí jẹ́ ǹkan tí ènìyàn lè fọwọ́ rọ́ sẹ́gbẹ̀ẹ́ nítorí àwọn oúnjẹ èyí, àwọn ǹkan yìí ni a jẹ láti kékeré dàgbà. O lè fi ẹ̀pà, o lè po mo garí o le jẹ́, o dẹ̀ le lo kúlíkúlí lẹ́ẹ̀kan náà pòò mágarí pé jẹ́. O dẹ̀ lè jẹ wọ́n bẹ́ẹ̀ lọtọ̀tọ̀ láì fi nkàn-kín kàn sí i.

Ṣé o máa ń tẹ̀lé, sé o máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Bẹ́ẹ̀ ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ nítorí ẹnikẹ́ni tí ò bá tẹ̀lé òfin ìyára ọkọ̀, ó ní àwọn owó tó máa bíi gbèsè, tó máa gbé ṣán. Só o fún ìdí èyí, mo máa ń tẹ̀lé ìyára òfin ọkọ̀, òfin ìyára ọkọ̀.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Níbi tí mo ti ń siṣe tábìlì iṣẹ́ mi kò fi bẹ́ẹ̀ tóbi, kò dẹ̀ fi bẹ́ẹ̀ kéré, ó wà ní ìwọ̀ntúnwọ̀nsì. Só ní ìdí èyí, ó jẹ́ ibi tí a máa ń kó àwọn ìwé iṣẹ́ àti ohun gbogbo tí a fi ń ṣiṣẹ́ lé.

Sọ fún wa nípa ohun dídùn tí o rántí láti ìgbà èwe. Ọ̀pọ̀lọpọ̀ ohun dídùn ni mo rántí láti ìgbà èwe mi. Ẹ̀yi àkọ́kọ́ ni ìgbà tí à ma n ṣeré nínú òjò. Àwọn ọmọ kékeré tó wà ní àdúgbò tó wà lágbègbè gbogbo wa kóra wá jọ tó jọ bá ti ń rọ̀ a máa máa ṣeré. Ẹ̀yi àkọ́kọ́ èkejì ni ìgbà tí a máa ń lọ sí etí odò lọ pa ẹja. Eleyii jẹ nǹkan tó ń dùn tó sì dáni lára yá.

Sọ fún wa nípa iṣẹ́ ọwọ́ tí wọ́n ń ṣe, tí a ń ṣe ní agbègbè rẹ. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ọwọ́ ló wà lágbègbè mi. A ní iṣẹ́ ọwọ́ tí ó jẹ́ shoemaker, àtọ̀ àwọn tó ń ṣe bàtà, tó ń rán bàtà. A ní iṣẹ́ ọwọ́ tó jẹ́ tailor, àwọn tó ń rán aṣọ. A ní iṣẹ́ ọwọ́ tó jẹ́ forganizer, àwọn tó ń fi afẹ́fẹ́ sínú táyà tí mọ́tò ń lò àbí kẹ̀kẹ́. Sé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ọwọ́ ló wà.

Sọ fún wa nípa ìsàn omi tó ń bọ̀ láti òkè. Ọ̀pọ̀lọpọ̀ ìsàn omi ló lè wá láti òkè. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ikiní nínú wọn ni omi òjòọ, eléyi wá láti òrun tí Olódùmarè fi ṣe ike awa tó wà lórílẹ̀ ayé. Èkéjì ni òmi tó ń jáde látinú àpáta. Eléyii jẹ́ omi tó ń jáde, tó ń wujade látinú àpáta. Ó jẹ́ lára àwọn omi tó jẹ́ pé ó máa ń sàn bọ̀ láti òkè.

Sọ fún wa nípa ẹ̀rọ tí a ń fa omi, ẹ̀rọ tí a ń fa, tí a fi ń fa omi. O jẹ́ ẹ̀rọ kan tó lágbára gidigidi, tó lè gbé omi jáde láti inú ilẹ̀ wá sí òkè. Wọ́n dẹ̀ ti fi ń lò láti fa omi kúrò níbi kan lọ sí ibi mìíràn. Ẹ̀rọ yìí jẹ́ ẹ̀rọ tó, tó lágbára gidi gan? Ó dẹ̀ jẹ́ ǹkan tí a ní láti fi ojú tó dáradára kó bá máa ní àṣìṣe.

Ìbéèrè ni, báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni mo máa ń lò láti darí àwọn òṣìṣẹ́. Ọ̀nà àkọ́kọ́ ni láti dáhùn si gbogbo nkan ti won bá fẹ́, ètò wọ̀n tó jẹ́ ètò wọ̀n, láti, láti yọjú sí. Ekeji ni láti so fún won nkan ti o to àti nkan ti o ye.